Nígbà wo ni o kẹ́hìn fún ìgbéerè yìí? Òróró rúju púpọ̀ ṣé ó dàbí pé tí eeyan bá n lọ ṣàgbé abẹwò o alàárẹ̀, tàbí ẹranko, tàbí ẹni tí ó ń lọ lójú ọ̀nà tó fàpa ẹ.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jù jẹ ju? A, ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti máa jẹ, mo máa ń jẹ ṣọkọ tẹ̀tẹ̀ wọ̀rọ̀wọ̀, ìyànà pàjá. Ah, ẹ̀fọ́ yí amúnútutù itèlé àwọn eleyìnbó ń pè ní spinach, ẹ̀fọ́ tó sara lóre pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹja pọ̀nmọ́ ṣàkí tinú ẹran.

Ìmọ̀ tuntun tó wù mí láti mo fẹ́ kọ́ ni ẹ̀kọ́ nípa bí awpn ẹranko ṣe máa ń gbigbèsí ayé àti iṣẹ́ abẹ fún àwọn ẹranko. Ẹ̀kọ́ yìí náà mo ti nífẹ̀ẹ́ rẹ̀ láti ìgbà tí mo ti wà kékeré, láti ìgbà tí bàbá mi ti ń sin àwọn adìẹ àti tòlótòló. So, mo má ń kẹ́tà fún wọn, mo nífẹ̀ẹ́ àwọn ẹranko sì máa ń kẹ́tà fún àlàáfíà wọn.

Ṣé o máa ń jẹ gọ̀mu? Gọ̀mu kìn-ín-ní se oúnjẹ tí èmi máa ń jẹ. Ko énṣe oúnjẹ jíjẹ ni gọ̀mu. Oúnjẹ tí kì í sá láloori ni. Oúnjẹ gidi tí mo ta mú máa ń jẹ ni àmàlà, ẹwà, ìkọ́kọrẹ́, iyán, à pẹ̀lú àwọn ọbẹ̀ tó lálàáfíà àti ó sárá lóore bíi ọbẹ̀ ẹ̀fọ́, ẹ̀gúsí, ilá.

Àwọn tó àwọn ohun èlò tó ṣe pàtàkì jù lọ níbí iṣẹ́ mi, ohun náà ni ìwé, tàkádá, ẹ, ìwé ìránṣẹ́ so ìwé a fi máa ń kọ ǹkan tí olùkọ́ bá ń kọ́ wa ta a fi le ka tí a bá ti délé sódà tí yóò le yé wa yé ge.

Tí o mọ bí a tí ń wẹ̀, èmi ọmọ odò, ọmọ omi, mo máa ń wẹ̀ púpọ̀. Tí mo bá wẹ̀, tí mo bá lọ síbi, tí mo bá lọ sí ilé ẹ̀kọ́ mi pẹ̀lú oorun tó bá pa mi, tí mo bá túndé, màá tún tún wẹ̀ bẹ́ẹ̀ torí pé tí ẹ̀yan bá ń wẹ̀, ó máa ń jẹ́ kí ara joọ̀lọ, ó máa ń jẹ́ kí àwon eri ara kó gbọ́ lẹ́ẹ̀ lára, ó sì máa ń jẹ́ kí ẹ̀eyan ri oorun sùn dáadáa.

Mo fẹ́ràn láti máa awo ìràwọ̀ ìràwọ̀. Ìràwọ̀ ni ohun tó máa ń wà lójú sánmọ̀, ó má ń jẹ́ kí sánmọ̀ rẹwà. Wọ́n má ń pe ìhàrọ̀ kan ní ìhàrọ̀ sùha, ìhàrọ̀ kan làsá. Ìràwọ̀ yìí ni ó máa ń tẹ́ẹ̀yẹn, ẹ́yẹn, ẹ́yẹn, ẹ́yẹn, ẹ́yẹn ni ó máa ń jẹ́ kí sánmọ̀ rẹwà tó bá ti di alẹ́.

Ṣé o máa ń ṣe yoga? Mo máa ń ṣe yoga. Ó náà ni eré tí èèyàn máa ń ṣe, tí èèyàn fi máa ń na ara, gbogbo igun ara, igun ẹ̀yìn tí àwọn eléyìbo pè ní spinal cord, àwọn isan tó wà bí ẹsẹ̀. So tí ẹeyan bá ń ṣe yoga, yóò máa jẹ́ kí gbogbo ẹ̀ duró pé pé èèyàn ò ní lè ní ìjákule tì ẹeyan bá n rìn, ó sì máa ń jẹ́ kí ara, ara duró sì pínpínpín bí sójà.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń ka àworan ilẹ̀. Ilé ẹ̀kọ́ mi ló kọ́ mi bó ti ń ka àwọran ilẹ̀ tí eléyinbo ń pè ní máàpù. Só há bá ti ya sójú fèrèsé báyìí, olùkọ́ wa máa tọ́ka sí wa ibi tí ìlú kọ̀ọ̀kan wà, àpọ̀òrùn, àpọ̀ àríwá. So bẹ́ẹ̀ ni wọ́n ṣe kọ́ wa.

Ah! Nísìnyí wákàtí mo máa ń fi wo ìbòjú lójojúmọ́ ni wákàtí méjì. So mo fẹ́ dín, mo fẹ́ dín ku díẹ̀ torí àsìkò ẹ̀kọ́ mi kó tí ó ti ń nípa lára ni fún ẹ̀kọ́ mi. So mo ti dín ku síbi wákàtí kan báyìí.

Ah! Èmi ò mọ àmì ìràwọ̀ mi o, torí pé nínú ẹ̀sìn ìmọ̀le téèmìsìn kí ẹ̀eyan mọ̀ ọ́n, kí eeyan sọ pé eeyẹn ní àmì ìràwọ̀, ó kù tà. Kò da púpọ̀ láti máa sọ pé eeyan ni ami irawo nínú ẹ̀sìn téènìsìn. So kò sí ǹkan tí ń jẹ́ àmì ìràwọ̀ lọ́dọ̀ wá bíi so.

Mo máa ń gbọ́ podcast púpọ̀ tí ó mọ́ tàwọn eleyinbo máa ń fi sí ẹ̀rọ áàpù tí wọ́n ń pè ní Spotify àbí tele tó máa ń wà YouTube. Mo máa ń gbọ́ àwọn ti tó máa ń sọ nípa bi èèyàn ose gbé ìgbésí ayé irọrun, mo sì máa ń gbọ́ àwọn itò tun máa ń kọ́ mi nípa ẹ̀sìn mi àtàwọn tí èèyàn o se bá ara ile èèyàn lo lọna tó.

Èmi ni lọ kọ́ yín, lọ wo eyín. N o gbà kankan pé lọ wo dókítà ilé yín o, ọ̀gbọ́n máa ní ògùn láti ṣe lọ́jọ́ iwájú. Tó ri pé à, owó tí wọ́n má ń bere po, mo niidi láti fi àwọn irin tí wọ́n maa n fi ṣe eyín, so that éyìn mí ò fi lè dúró dáadáa tí bá lówó lọ́wọ́ lọ́jọ́ iwájú.

Ọmọ ilé ẹ̀kọ́ ni mí, so ọjọ́ tí mo fi máa ń sinmi fún lọ́sẹ̀ gan an yóò fẹ́ tó bí ọjọ́ bí mẹ́ta. Só tá bá ní ká síwò epo fún bí ọdún, a ní bí ọsẹ̀ méjìdínláàádọ́ta lọ́dún. Ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta lọ́dún. Tá bá ní ká sí gbé òwò epo nísìnyí yóò mọ́ tó bí ọjọ́, ẹh, ọjọ́ bí ọgbọ̀n lọ́nà mẹ́ta.

À, mo maa ń gba àwọn mail àìwúlò o. So, ohun kan tí mo máa ń ṣe tí mo bá ti rí àwọn mail ni pé, either kí n parẹ́ àbí kí n lọ sí, kí n lọ fi sí pamọ́ láyé. Wọ́n ma ń pè nǹkan ní archive, i be ni mo máa ń push ẹ ló mo mo n ti sí tí mo bá ti rí iru àwọn mail bẹ. So, nígbà nípa bẹ, mo máa ń, ó máa o maa ń fi àwọn mail àìwúlò ránṣẹ́ sí mi lọ́pọ̀lọpọ̀. Ǹkan tí yóò sì mọ̀ tó máa di ìtesí iwájú pé èèyàn tí wọ́n bá fẹ́ ṣe ṣẹ́

Nkan tí mo máa ń ṣe láti tayọ síra wọn ni pé èmi jẹ́ ẹnìkan tó máa ń tètè jí láwọ̀. So mo máa ń tètè ṣẹ́ plan tí mo máa ń gbé lẹ̀ fún ìrọ̀lẹ́ ayé mi láwọ̀. Mo máa lágbára púpọ́ pé àárọ̀ náà ni tí màá kọkọ̀ sí Ọlọ́run ni na bẹ́ẹ̀ ni màá sí tún ka ǹkan tí màá ka àwọn ẹ̀kọ́ mi tó máa ń tayọ àwọn ẹgbẹ́ mi kódì bẹ́ẹ̀ lọ. Mi kì í fá àwọn mi ṣeré.

Ẹ̀bùn tí mo fẹ́ran fún àwọn ènìyàn bí i ẹbu ro. Nísìnyí ẹni tó bá sá ẹ nísìnyí yóò ní di ìwú ìtọ́jú àti àbẹ̀wò fún àwọn ẹ̀bùn tí mo. Nísìnyí ẹni tó bá ń ṣe boya á ní ṣe ó bímọ, yóò ní ìbẹ̀rù òro àti ìyẹ́sì. Nísìnyí ẹni tó bá ẹtọ òkú níìsín yóò ní ẹni tó kú, èèyàn kú fún, yóò ní kí èèyàn bá a kẹ́dùn.

Wákàtí tí mo fi máa ń ṣiṣẹ́ lójúmọ́, tó bá yẹ pé àsìkò tí mo máa lọ sí ilé ẹ̀kọ́ yóò máa tóbi wákàtí mẹ́wàá, tí n bá lọ sí ilé ẹ̀kọ́, wákàtí mo fi máa ń ṣiṣẹ́ lójúmọ́ ò kí ń ju wákàtí mẹ́fà lọ. Nítorí pé tí ń bá gbe ó lẹ́kọ̀ọ́ tó bá wù olùkọ́ tó máa ń kọ́ wa níbi ẹ̀kọ́ wa torí wọ́n jẹ́ kí láti bá mi ta ayọ̀ mẹ́wàá, tó máa tún ṣe àbẹ̀wò sí àwọn ẹ̀kọ́ tó ń kọ̀ mí lọ́jọ́ naa.

O ti pẹ́ tí mo ti lọ sí ilé ìkàwé o. Gbogbo iwe tí mo má ń ka ilé mi ni mo ti máa ń kàá. Nígbà tí mi bá tí ní nǹkan tó ń dì mi lọ́wọ́, mo ń ṣì láwọn ọmọ kéékèèké tí ó máa pariwo lọ́dọ̀ mi. Ìwé ìwé mi mo sì máa ka, mo sì máa ń gbádùn rẹ̀. Bó yá tó bá ti di ọ̀sẹ̀ tó ń bọ̀, màá ti è gbìyànjú láti lọ sí ilé ìkàwé tó wà ń li ọkọnwa. Màá tún lẹ́ yẹ̀wo bó ṣe rí.

Mo fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀ nígbà tá a bá ń ṣe ìrìn àjò tó jìn. Boya láti bii ìlú Ìbàdàn lọ sí ìlú Abuja àbí ilẹ̀ Hausa àbí ilẹ̀ Igbo, kí n máa wo gbogbo àwọn ohun mèremeremere tó wà lójú ọ̀nà, àwọn bí i igi, àwọn bí i igi, bíi ẹwà ìlú, ó lè jẹ́ omi odò, gbogbo ẹ̀ bá.

Mo fẹ́ràn láti máa lo èrò ìgbésùkè torí pé a, ó máa ń, ó máa ń dín, pé àkọ́kọ́ ó máa ń dín àsìkò tí ó fi máa ń gun àwọn àkàbà tí ènìyàn bá gbin ní sìgbé tó bá rí pé ó ní àjà bí i mẹ́rìndínlógún nísìnyìí, àbí wá àwọn lé bá òun, ẹgbẹ́ àwọn ìgbésùkè ló da fún bẹ́ẹ̀. Tí ẹni bá ní pé kí ẹ lọ máa gun àwọn àkàbà abẹ́, àá ẹ ṣẹ̀ yẹn, èṣó máa wò yó.

A mo máa ń fi fáìlì pamọ́ dáadáa sórí cloud dáadáa, ó tiẹ́ pọ̀. Àwọn bí i àwọn táa jọ ní níbí nọ́mbà ara ní ìsìn, kí ẹ tà fi máa bá a sọ̀rọ̀ ní ìsìn, óyè cloud wọn fi sí. Àwọn bí i àwòrán, àwọn bí i fáìlì tí ó ní túnmọ̀, wọ́n máa ń fi sórí cloud só dàá torí pé tí fóònù, tí àtẹ́ fóònù àtẹ̀jíṣẹ́ tó bá sọnù, ǹkán tí ó fi, ǹkán tí ó, tí ẹ̀ bá lọ sórí cloud, ìyẹn yóò yípara.

Àwọn iṣẹ ìgbọ̀nsẹ̀ tí mo máa ń lò, mo máa ń lo, eh, mo máa ń lo poo, mo máa ń lo omi, mo máa ń lo ọṣẹ tí mo bá ti, so that lẹ́yìn ìgbà tí mo bá ti ṣe ìgbọ̀nsẹ̀ tán, màá fọwọ́. Mo sì máa, mo sì ní àwọn, àwọn, àwọn ìpolówó dúdú tó pé tí mo bá fi sínú ilé ìgbọ̀nsẹ̀, ó máa ń jẹ́ kí ó, ó máa ń, ó máa ń jẹ́ kí òún ìgbọ̀nsẹ̀ mi lọlẹ̀

Ah! Mii tí rin pẹ̀lú ọkọ̀ ojú irin ri o, ṣùgbọ́n mo ti ríi bi won ṣe máa ń rìn ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú ní ìpínlẹ̀ Ibadan. Mo ti rí bí ti wọ́n ti kọjá rí. Ah! Oun lowú mi ti ń bá ti padà s'eko kí n lọ wọ ọkọ̀ ojú irin. A! Ọkọ̀ ojú irin, ọkọ̀ tó yára ní, tó sì wù mí, tó sì ní kí ó kì í ṣẹ pé ìjànbá ọkọ̀ ojú irin kéré.

Báwo ni eeyan ṣe lè kóna kojú ìdènà ọkọ̀? Bí eeyan ṣe lè kojú ìdènà ọkọ̀ ni pé, má sáré púpọ̀ jù. Jẹ́ ere re, je ere rẹ wa láàárín ogójì kìlómítà sí àádọ́rin, má jẹ́ kí eré rẹ pọ̀ jù, bẹ́ẹ̀ kí o sì yẹ gbogbo àlàáfíà ọkọ̀ rẹ wò kó tó bo sójú ọ̀nà.

Bi mo se n máa ń rántí ẹ̀ro asìná mi. Mi kì n lo e, ẹ̀ro asìná púpọ̀, bí i bíi mẹ́rin náà mo ní mo sì ń rántí gbogbo ẹ. Bó ni màá ṣe ní rántí tó pé mo mọ̀, ọ̀la, ìgbà mí ì mo máa ń mu ẹ̀wà sí, àwọn ẹ̀wà sì, àwọn ọ̀wọ̀ sìná mi níbí àwọn ọ̀ro tí, nibi eranko, níbi oúnjẹ, níbi nkan ti mo bá fẹ́ràn jù ibẹ́ẹ̀ mo ti máa mu oro asìná mi.

Etí mi dára, etí mi méjèèjì dára púpọ̀, mo sì máa ń gbọ́ ọ̀rọ̀ tuntun tó dára, mo sì ní nǹkan tó ṣe etí mi. Lẹ́yìn tí mo ti lọ sí àyẹ̀wò etí ní ilé ìwòsàn yà, ara rárá, lẹ́yìn tí mo bá ti mú ohun ìwọn ẹtí, mo máa fi ṣe etí tí mo ti kó gbogbo ìjẹ́un tí etí mi kúró lọ bá tán. Èmi ni ìpèníi etí o.

Mo ti lọ sí àgọ́ ilé òbí nígbà tí mo wà kìíní. Nígbà náà ilẹ̀kẹ̀ wa ní ká sanwó láti lọ sí àgọ́ ẹ̀sìn ìmọ̀le. So a lo ọjọ́ bí ọjọ́ bí mẹ́rin níbẹ̀ a jẹun ṣùgbọ́n ẹ̀fọn bẹ́ òkú tó sé kó kú. Ìwòsàn gbá mi.

A! Ko da rara rara lati ma jeun nu oko. O da ki eeyan wa ibi to to to fara bale ti eeyan le joko si ti eeyan o fi jeun. Sugbon lati ma jeun nu oko, awon mi wa to pe a jo wa nu oko ni o le ma i ti jeun. Ti eeyan ba jeun ti o si le bere ti eeyan ba fun won je. Yio da bi nkan pe a! E je olokan juwa eeyan jeun. Inu rẹ o si ni dun. Ohun o ye ka oun jeje oun o ri jeje.

Ha! Mo fẹ́ràn coffee púpọ̀, mo sì fẹ́ràn tíì náà. Ṣùgbọ́n tíì mo máa ń mu jù torí pé coffee ní ọ̀dọ̀ wa ń bì kíì ṣe ǹkan tó wà ní àwọn ọwọ́ tó wà. Ó sì wọ́n. Coffee, ọ man, ẹ̀eyan lè mú to jẹ́ pé ó máa ń dá ọrun mọ ẹ̀eyan lójú. Ṣùgbọ́n tíì, àwọn tíì tí mo ti e wá fẹ́ràn láti máa ṣe ní bíi kí ẹ̀eyan lo kànáfùù tẹ ń pè ní, ẹ́, atalẹ̀ kí ẹ̀eyan fi ṣe tíì.

Dáta tí mo máa ń ṣe lọ́sọ́ọ̀sẹ̀, mi ò kí ń ṣe dáta lọ́sọ́ọ̀sẹ̀. Dáta olóṣù mẹ́ta mẹ́ta mo máa ń ṣe, tí íye sì jẹ́ àádọ́ta ẹgbẹ̀rún naira. Ó sì kò n sí ìtómi láàárín oṣù mẹ́ta. K'Ọlọ́run ṣàánú wa ní orílẹ̀èdè Nàìjíríà yi ni tòrówo dáta ti fẹ́ pa wá.

Kò síbọ̀sẹ̀ temi ò fẹ́ràn láti wọ̀ rẹ̀. Ìgbọ̀nsẹ̀ àwọ̀ funfun, àwọ̀ dúdú, àfó aláwọ̀ ewé, ṣùgbọ́n kí í jẹ́ pé ìtẹ́pọ̀ yóò ní ipa nípa tí ó ti wà lásìkò tutù ìgbà yìí. Ẹsẹ̀ mi ń ṣí, ṣó àwọn ìgbọ̀nsẹ̀ tó bá ní ipa mo fẹ́ràn láti máa wọ̀ báyìí ṣú, nítorí pé ìbéjì ẹ́ ṣéjú mi máa ṣí lásìkò tutù àwa yìí nílẹ̀ Àbújá.

Ṣé o ti fún- ṣé o ti fún ní ẹ̀jẹ̀ rí? Mi ò tí ì fi ẹ̀jẹ̀ sílẹ̀ ní ilé ìwòsàn rí, ṣùgbọ́n ó wù mí láti bẹ̀rẹ̀ sí ní máa fi ẹ̀jẹ̀ sílẹ̀ ní ọdún yìí. Mo fẹ́ máa sọ àwọn nǹkan tí màá lè jẹ so that nísìn mi fi bẹ́ jẹ àwọn oúnjẹ tó ń ṣe ara lo re, tí n bá lọ fi ẹ̀jẹ̀ sílẹ̀, èyí tí ó pé, tí n bá lọ fi sílẹ̀. Oúnjẹ wo ni màá jẹ tí màá fi, ri àyipadà. Ko ṣi ó.

Mo ti gbẹ́ èèyàn kúrò nbí iṣẹ́ rí ní ọjọ́ náà. Ní ọdún tó kọjá lọ, a gba ọmọ iṣẹ́ kan to má b'awa kó máa bá wa tún àwọn vegetéèbùlù àwọn ẹ̀sù ta bá rà lọ́jà ṣe. Ọmọ iṣẹ́ yìí ó wa ṣe ó ṣe ó jẹ́ pé ẹni tó máa yọ́lẹ̀ dàni tó fẹ jí owó. Torí ẹ́ ni mo fi lè.

Ìsọdọ̀tun ọkàn tí mo máa ń ṣe ni pé nínú ẹ̀sìn tí mo ń ṣe, ẹ̀sìn Àlàáfíà, tí ẹ́ bá ti ń ka ìwé t'olohun fin rán, ó ń ṣẹ́ ńlá. Kọ́ lọ́hun ba, kọ́ lọ́hun ba fọhun, kò f'óri jìí, kó lè ṣàlékún ibi tí ó máa ń gbé ní ọgbà ìdérá nàa. Kí ẹeya bá ti ń ka, ó máa ń jẹ́ kí, ó má ń jẹ́ ó má ń ṣẹ ìsọdọ̀tun ọkàn fún yan.

Àìmọye sìna tí eyan ti ṣe, Olúwa ló ń tọ́ni sona. A ti sina púpọ̀ o, Kolorun ní kó ṣàánú wa. Ọjọ́ kan tí mò ń lọ sí ẹ̀yìn girama, mo sì pará bebi o, ibi tí mo máa ń gba dáadáa, mo sì pará bèbí e marun Tọ́lọun tọ́lọ́un tó wá fi mí mọ́ na.

Èmi ò le kà igbá tí mo máa ń wo àworan lójojúmọ́ o. Bí bá ti mú ẹro ìbánisọ̀rọ̀ mi báyìí, màá ti lọ rí ẹ̀rọ àyelujara tí woń pè ní Twitter. Ọ̀pọ̀lọpọ̀ àworan ni mo maa ń rí bẹ́ẹ̀, ṣó ò kọ́ ló ń kà? Mo ti ee fẹ́ díńnú áti máa lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí, mó fẹ́ dìnkù díẹ̀. Wọ́n ṣe àkóbá fún mi níbi ẹ̀kọ́ mi.

Nkan tí mo máa ń ṣe ní òwúrọ̀, alákọ̀ọ́kọ́ mo máa ń ṣe eré àríyá, mó máa ń ṣe ẹ́ tan npe ni exercise, mà á se àádọ́rin push up, mà á túu sí, mà á ka ìwé mi, mà á sì ka ìwé, ìwé Ọlọ́run, mà á túu há díẹ̀ bẹ́ẹ̀, kó ṣán, kó ṣàánú, mà á dáná, mà á sì gbá mi, mà á sì sùn díẹ̀

Ounjẹ àkàrà tí mo fẹ́ràn jùlọ. Ehn, kí la tí ń pè, mo fẹ́ràn kéèkì àkàrà èyìnbó púpọ̀. Mo sì tún fẹ́ràn tí wọ́n ń pè yín pọfupọ́ọ̀fù. A máa jẹ, a máa jẹ bọ́ǹsì náà, áìskìrimù náà, sí íńtà lè jẹ.

Èmi kojú ìṣòro níṣẹ́. Ọ̀lohun ló ń sà ánú ẹ̀dá o. Tí mo bá tọ́, tí mo bá máa kọ́ fa abálẹ̀, màá yẹ bí ìṣòro náà ṣe wà. Màá sì wo àwọn ìgbésẹ̀ tí mo le gbe tí máa fi kojú ìṣòro náà. Ìfárabalẹ̀ kí eyan wọ́ ki eyan sì wò ìṣòro.

Nígbà tí mo rò oti pẹ ti moti kẹ́yìn ìrìn àjò lọ fún iṣẹ́ o, yó ti mọ̀ tó bi oṣù mẹ́ta lọ báyìí. Ni ìlú náà la lọ? A lọ sí ìlú Èkó láti lọ se àwọn àbẹ̀wò sí àwọn nǹkan ọ̀gbìn wa tó wà ní oko tó wàn Yáàbá, so tal.

Ti bẹ́ẹ̀ ti iṣẹ́ bá dà pọ̀, a jọ ma ń ṣeṣẹ́ èmi yóò ṣe ipa tèmi níbẹ̀ àwọn náà ó ṣe ipa tiwọn. Èmi ò fi bẹ́ẹ̀ ní ìfẹ́, ní ìfẹ́ kí èmi àti èèyàn ká jọ mọ́ ń ṣiṣẹ́ pọ̀, torí pé nígbà mìí wọ́n máà ń fà ìṣe sẹ́yìn fún mi, èmi sì ṣiṣẹ́ tó, èmi jẹ ẹni tó máa ń ṣiṣẹ́ ní kíá kíá kíá kíá.

Kò sí gba kankàn tí emi i kì í lo èrọ ayárabíàṣá mí i ò, torí pé à, ìbẹ̀ ni, wọ́n máa ń fi ìbe n mo gbé sí ibẹ̀ ni. Tí àwọn ènìyàn bá fẹ́ pé mi, ìgbà mí ò tí ń bá fẹ́ lọ ilé ẹ̀kọ́, ìbẹ̀ ni wọ́n, ìbẹ̀ ni wọ́n fi àtẹ̀jíṣẹ́ sí pé à, a ní, a ní ẹ̀kọ́, ìmo èrọ ede geesí àbí ẹ̀rọ ìmọ̀ isírò.